Ohun mímu tí mo fẹ́ràn jù, òun náà ni an péní zobo. Mo fẹ́ràn zobo gan. Actually omi, omi ni ó dára jù. Mo fẹ́ràn láti máa mu omi náà pẹ̀lú. Ọ̀ omi ni ó dára jù láti, ni ènìyàn ni láti ríi wí pé èèyàn máa mu dáradára. Nítorí omi ní àǹfààní, àǹfààní iyebíye gan tiẹ ni tó ń ṣe lára èèyàn. Omi dára, omi dára lára, òògùn àkọ́kọ́ sí ara èèyàn, omi ni, omi ló yẹ kó jẹ́. Tí an bá mu omi, ó máa ní àlàáfíà. Tí èèyàn bá mu omi, ó máa jẹ́ kí gbogbo ìdọ̀tí ara kó jáde. Àmọ́ yàtọ̀ sí omi, zobo ni ọmọ tó ń fẹ́ràn jù. Zobo yìí jẹ́, ó dára lára torí hibiscus flower ni wọ́n fi ń ṣe é. So ó dára lára, ó ń ṣe à-- ní àǹfààní àǹfààní tó ń ṣe lára. Yàtọ̀ sí pé ewé zobo kan kan tó jẹ́ ewé hibiscus yìí pé ó máa ń ṣiṣẹ́ lára, àwọn ingredient yòókù tó máa ń fi ṣe é, òun náà ní àwọn ohun tó dára àti rere tó ń ṣe lára bí clove, bí cinnamon, bí, ẹ́ẹ́, àwọn nǹkan mìíràn, ginger, garlic, àwọn nǹkan bẹ́ẹyẹ̀n tí wọ́n fi sínú zobo. Ó dára, ó máa ń-- ó ní nǹkan tó ń ṣe lára. Ó jẹ́ herbs, herbs ni wọ́n. O dẹ̀ ni nkan ti o má n ṣé ni àgo àrà èèyàn Ewé zobo gan fúnra rẹ̀, ó máa ń fọ inú, ó de máa ń mú kí ó máa fọ ẹjẹ èèyàn, ó máa ń ṣe dáradára. So yàtọ̀ sí pé èèyàn dá àwọn herbs bí ginger, garlic, ẹ́ẹ́, cloves, cinnamon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sínú ewé zobo ni kan gan tó lá ti fọ ìdọ̀tí ara òun. Nígbà tí wọ́n bá fi gbogbo àwọn iyen náà mo, ó máa ń jẹ́ kí ó ṣiṣẹ́ kíákíá kan kan kan lára, kó ṣiṣẹ́ dára. So ó dára jù pé èèyàn máa mu zobo.

Mo máa ń ṣe irun mi ní lóòrèkóòrè. Àkọ́kọ́ ná, torí obìnrin tí mo jẹ́ mi ò ní oore ọ̀fẹ́ láti máa fọ irun mi ní ojoojúmọ́ tàbí kí ń máa wẹ̀ pẹ̀lú irun. Ṣùgbọ́n bo ti ẹ wu kó yà, mo sì máa ń fọ irun mi ní àwọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tàbí, ẹ́, ọ̀sẹ̀ méjì, àbí mẹ́ta sí báwọ̀n. Máa ń fọ torí tí èèyàn o bá fọ, ó máa, ó máa máa rùn. Bi irun obìnrin ṣe rí, ó máa rùn. Ìgbà wo máa ń fọ? Màá fọ máa tún ti gbelọ̀ sí ilé àwọn onídìrí tàbí tí à ń pè ní hairdresser. Wàá fọ, wà á, wà á fún wọn ní, wọ́n á bá fi oríṣiríṣi àwọn ọṣẹ tí wọ́n á fi fọ ọ létí ó fọ ilé irun yẹn dáadáa. So bá fọ tán bá wá wù mí, mo lè di àdìmọ́lẹ̀ tàbí kí n di weaving. Ìgbà mìíràn dẹ ni mo lè mú àwọn nǹkan oríṣiríṣi, mèremère tí a máa ń fi ń ṣe irun gẹ́gẹ́ bí obìnrin. Ìgbà mìí wa to jẹ pe máa, máa rà, máa ti ra attachment tàbí any of attach àbọ̀wọ̀. Ìgbà mì wa ti mo máa ń kó ní attach, so bọ́n bá ti rà, a rí i dájú wípé wọ́n bá mi fi ṣe. A tún mú ẹ̀wà torí Yorùbá bọ̀ wọ́n ní pé ẹ̀wà irun ni ẹ̀wà obìnrin. Nínú oge ṣíṣe nílẹ̀ Yorùbá, irun ṣíṣe jẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀ tó máa ń mú kí ẹwà obìnrin kó dára. Ni inú irun ṣiṣe yẹn, láti máa wá rí ń ká fọ irun, ká fi hand dryer, ká fi gbẹ omi tàbí dry omi tó wà nínú irun wa láti bẹ̀ lọ. Ka wá kí eyan wá choose irú irun tó bá fẹ́. Bí i mi, màá ń ṣe oríṣiríṣi. Mo lè kó kíkó, mo lè di dídi, mo sì lè ṣe weaving tàbí kí n fi attachment oniru iru, kí n fi sí mi. Kí n lo attachment pupa, dúdú, funfun, búlúù mi kí n lo? Attachment tó dúdú tó bá irun mi mu oun ni mo máa lò.

Ibẹ̀rẹ̀ yìí sọ fún, ó bẹ̀rẹ̀ ìròpọ̀ mi pé ṣé mo ní ọgbà? Mi ò ní, tíì ní ọgbà o. As at now, mi tíì ní ọgbà, ṣùgbọ́n mo lérò, mo dẹ̀ gbìmọ̀, mo nílọ́ kan láti ní ọgbà. Ọgbà lè jẹ́ oríṣiríṣi, bóyá ọgbà ibi tí ẹ̀yin ti ń dáko, bíi ọgbà ìṣeré ìgbàlódé, àwọn ọgbà ìṣeré ìgbàlódé wà, àwọn ọgbà tí ènìyàn ti ń dáko wà. So o-o-o-ó depend lórí ohun, ọgbà tí ẹ̀ ń bá fọkàn sí láti ní. Ṣùgbọ́n èmi i intend to have ọgbà, ọgbà ìdáko àti ìṣeré, ibi ayé ìṣeré fún àwọn ọmọdé tàbí ọgbà ìgbafẹ́fẹ́ àti ìṣeré. Síbẹ̀ náà, ọgbà ìgbàdúrà, ọgbà ńlá tí ẹnìkan fi sílẹ̀ tó fi àwọn ewé oríṣiríṣi tàbí gbin àwọn, eh, igi oríṣiríṣi sí, síbẹ̀. Wa, mo káwọn ọgbà ni wà wà fún àwọn ènìyàn láti máa wá gbàdúrà ń bẹ, máa wójú olúwa fún nǹkan tàbí èkejì tàbí kí àwọn ọmọ kékeré kan wà máa ṣeré ńbẹ̀. Lórí ọgbà yìí, a máa gbin igi oríṣiríṣi tó dára, tó máa tútù tàbí tó máà mú kí afẹ́fẹ́ kó wá, a máa gbin síbẹ̀. Ẹ, ọgbà míì náà fẹ́ pé ibi oúnjẹ ni, bí ilẹ̀ bá ṣe tóbi tó dáadáa, ní a ṣe lè, ní ò fẹ́ rí ó ní ọgbà tí ó fi ṣe irú ǹkan bẹ́ẹ̀ tó sì máa ń dára gan.

Ah! Ìbéèrè sọ pé ṣe mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. O tó. Ó lè dára kí èèyàn ní ìwà tó dára. Mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, torí mo gbọ́dọ̀ mọ ètò àti bí òun ṣe ń jẹun tí mi ò fi níí, tí màá fi tẹ̀lé tébùú manner oúnjẹ, ó dé dára kí èèyàn ní ìwà gidi tó bá ń jẹun. Kí ènìyàn ni ìwà tó dára tó bá ń jẹun? Àwọn ìwà tó dára torí èèyàn bá ń jẹun náà ni wípé tó bá ń jẹun lọ́wọ́ kò má sọ̀rọ̀. Tó bá ń jẹun lọ́wọ́, pa enu rẹ dé kó tó jẹun, gbàdúrà kó tó jẹun. Tó bá ń jẹun má ṣe máa ṣeré patapì kò má ṣe eré. Kó o sì tó jẹun kó rí pé o fọ ọwọ́ ẹ, kọ́wọ́ yẹn mọ́. So àwọn ìwà tó dára náà nìyẹn tí èèyàn bá ń jẹun. Torí ní èmi ni, èmi ní ẹ̀mí fúnra mi. Èmi mo máa ń wo àwọn ìwà tó dára tí mo bá ń jẹun. Bí mo bá ti fẹ́ jẹun, màá rí pé mo san ọwọ́ mi. Mo máa ń lo tray láti fi jẹun. Màá gbé gbogbo àwọn oúnjẹ mi sínú tray. Màá mú omi sẹ́gbẹ̀ẹ́ bí mo bá ti fẹ́ jẹun. Torí bí èèyàn bá ti ẹ̀ wúkọ́ lórí oúnjẹ tàbí èèyàn ti ṣe pokòló lórí oúnjẹ, èèyàn lè ti rí omi mu. Àrà àwọn ìwà tó dára náà ni yẹn tí èèyàn bá ń jẹun lọ́wọ́. O ṣe koko, ó lè dára kí èèyàn máa ní àwọn ìwà tó dára bẹ́ẹ̀ nígbà kúgbà tí èèyàn bá ń jẹun lọ́wọ́. So ní tí èèyàn bá ti wá ń jẹun lọ́wọ́, èèyàn to bẹrẹ̀ sí ní jẹun, kó gbàdúrà kó tó jẹun. Kí èèyàn bá ti wá ń jẹun lọ́wọ́, kó rí wípé òun kò bá àwọn èèyàn sọ̀rọ̀ tàbí kó má ṣeré, gbọ́dọ̀ ṣeré àti gbọ́dọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ tàbí ká máa pariwo tàbí ká máa rojọ́ nígbà kúgbà tí èèyàn bá ń jẹun lọ́wọ́. Ó ṣe koko, ó sì dára kí èèyàn má máa sọ̀rọ̀ lórí oúnjẹ tàbí kó má bá yàn ṣeré tàbí kó má sáré kó má dìde kó má jókòó, kò ma lọ ká ṣọtùn-ṣósì nígbà kúgbà tí èèyàn bá ń jẹun lọ́wọ́

Àkókò tí mo ṣe, àkókò tí mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀, òní mo ti ṣe ní ago mẹ́rin. Mo lè ti jí before that time, mo máa rí wí pé mo lè máa ti dìde lórí bẹ́ẹ̀dì, ṣùgbọ́n ni agogo mẹ́rin gérégé, mo gbọdọ̀ dìde. Mo rí ibo ṣán mú, torí pé torí a ti le gbàdúrà, ká dáná oúnjẹ, ká tó wẹ, ká tó tún ilé ṣe, ká tó ṣe gbogbo nǹkan tó tọ́ nínú ilé, torí àní fi ilé sí ìdọ̀tí iná ìdọ̀tí ká tó jáde lọ sí ibi iṣẹ́. So kí ènìyàn tó le rí pé òun ń ṣe ilé yìí, mo gbọdọ̀, èmi máa ń jí ní ago mẹ́rin àárọ̀, ago mẹ́rin òwúrọ̀ ni mo máa ń jí, torí a ti, mo ti jí, máa wáyé láti gbàdúrà. A bá ti wá rí wáyé láti gbàdúrà tán, màá mọ àwọn iṣẹ́ ilé ṣe, tọ́jú ilé, clean ilé, gbálẹ̀, wọ́n fọ àwọn tó yẹ ká fọ lára, wọ́n á bọ́, ṣùgbọ́n nǹkan tó yẹ ká ṣe ló ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Lẹ́yìn rẹ̀, ká gbé oúnjẹ sórí iná, ká dáná oúnjẹ, ká tó wá dáná oúnjẹ tán ká tó wẹ àwọn ọmọ, ká tó wọ́n tán lọ́tunún lósì, ká tó bá wọn kún báàgì wọn, palẹ̀ àwọn snacks wọn, oúnjẹ wọn, omi, ká tó palẹ̀ rẹ̀ mọ́ fún iṣẹ́ ọjọ́ yẹn àti kó palẹ̀ rẹ̀ mọ́ fún school tí wọ́n ń lọ. Ìye náà lè take time. So òun ló fi jẹ́ wí pé bí ago mẹ́rin, ago mẹ́rin gérégé láàárọ̀, ago mẹ́rin àárọ̀, ìyẹn ni ago mẹ́rin láàárọ̀ kùtùkùtù, òní ni èmi máa ń jí torí a ti lè dìde ibi iṣẹ́. Èmi jẹ́ ènìyàn kan tí kò kí n pẹ́ dé ibi iṣẹ́, mi o like ki máa pẹ́ dé ibi iṣẹ́, so mo lè ti ṣe tán tìbọ̀sítà kí a lè ti wá dé ibi iṣẹ́ wa.

Gbogbo yàrá tó wà nínú ilé mi, gbogbo e náà ni mo fẹ́ràn. Mo fẹ́ràn gbogbo pátápátá. Ó kàn jẹ́ pé èèyàn lè máa fẹ́ràn kan jù gẹ́gẹ́ bí ìbéèrè yìí ṣe sọ. Pè'wò ni mo fẹ́ràn jù nínú gbogbo àwọn yàrá mi. Ó ní'kan nínú àwọn yàrá mi tí ó jẹ́ yàrá àwọ̀sun. Àwọ̀sun ni. Nínú ilé mi a ní yàrá méjì pẹ̀lú yàrá ìgba'fẹ́ eyọ̀ kan, yàrá ìgbàlejò kan. So ní yàrá méjèèjì yẹn, méjèèjì náà mo fẹ́ràn náà gẹ́gẹ́ bí mo ṣe sẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti yàrá ìgbàlejò náà. Ṣùgbọ́n yàrá méjèèjì, ibi kan wà tí yàrá méjèèjì yẹn, ibi kan wà tí ó jẹ́ pé afẹ́fẹ́ máa ń wọ̀lé dáadáa níbẹ̀. Ni àwọn ìgbà tí ó wà sí i boya kò sí iná tí àá rí'ná lò, tí ò sí fan, tí ò sí àwọn nǹkan t'afẹ́ lò níbẹ̀. So mo fẹ́ lọ sáwọn iyàrá yẹn ti n ba ti wá ẹní tí mo tẹ́ sílẹ̀ sí yàrá yẹn, mo máa rí iṣẹ́ mi, màá rí ǹkan tí mo fẹ́ ṣe n'bẹ́ẹ̀ ṣe, màá le sùn tàbí boya mo ní àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Mo jẹ́ ẹni tó ń rán aṣọ, tó ń rán fila, màá n ṣe fascinator. So nínú yàrá yẹn, màá rí ẹ̀ kí lórúkọ ẹ̀ gbé sí, màá rí, màá rí iṣẹ́ ṣe níbẹ̀. Ìyẹn tún jẹ́ kí n tó fẹ́ràn rẹ̀ dáadáa. Jẹ́ kí n tó fẹ́ràn yàrá yẹn dáadáa.

A! Mí ò ní ẹranko ọ̀sìn rárá níbi tí mo wà yìí. Ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí mo ní ẹranko ọ̀sìn, mo ní adìẹ, mò ń sin ajá, mò ń sin ehoro. So, ẹranko ọ̀sìn dára, ó dára gan. In fact mo tiè tún ní ẹran gan nígbà yẹn, a ní ẹran inú àwọn, inú ọgbà wa, a nílé adìẹ, a ní ajá àtà ń sin nígbà yẹn ni. So o, o, o, ẹranko ó dára tí ènìyàn bá sin ẹranko fún, a yálà fún títà tàbí fún jíjẹ nínú ilé. Ìgbà mìíràn wà tójẹ pé a fẹ́ ṣe ìpàdé, bí àwọn òbí mi fẹ́ gba ìpàdé, wọ́n fẹ́ ṣe ìpàdé nígbà mìíràn táa rí nǹkan táa máa lò tí ẹran wọn tàbí àwọn ǹkan wọn, a kan mú kan nínú àwọn ẹran wa, òun ló máa lò fi ṣe ohun táa bá fẹ́ ṣe. Tàbí nígbà mìíràn bóyá o wù wa jẹ ká kan wọ̀ pé a jẹ tàbí a fẹ́ ní àwọn àlejò tó ṣẹ́ pàtàkì tó ti wá sílé wa tí pé a kan mú kan nínú àwọn adìẹ, a já, a gbá, a bẹ lọ́rùn, a ṣe ṣíṣe a fi pàtà sínú iṣáṣùn wa. Dẹ̀n ajá, ajá jẹ́ ohun tí ènìyàn máa fi n ṣe, ó jẹ́ ǹkan ọ̀sìn tó dára. Bóyá kí ènìyàn fi ṣe fún security tàbí fún títà. Ó dẹ̀ jẹ́ ǹkan tó mú owó wa gan tí ènìyàn bá lè tọ́jú ajá dáadáa, tó tọ́jú rẹ̀ tó jẹ́, tó jẹ́ kó mọ́ dáadáa, kó ṣe ní ọ̀ràn pẹ̀mọ́, tó tọ́jú ẹ̀ dáadáa, ó máa ń dáa. Ti àwọn ènìyàn bá rà órísìríṣi ajá ló'wà àwọn a lot of species of them ló wa tí ènìyàn lè rà. Ìgbà mìíràn dè leyìí a lè máa fẹ́ tà wọ́n ká máa fi wọn ṣe security ní around inú ilé. So, ohun, ilé tó bá lè, tó bá lè lò nínú wọn ni. Ṣé àwọn ǹkan ọ̀sìn ló jẹ́ kí mo sọ pé ǹkan ọ̀sìn dára? Mo sì, ó bu iyi o dé sì ní owó lórí tí ènìyàn bá lè ṣe ǹkan ọ̀sìn. Yalá fún títà ni o tàbí fún lílò ní, lára fún jíjẹ àbí kó wúlò fún ènìyàn nínú ilé, àwọn ǹkan ọ̀sìn dára.

Bí mo ṣe máa ń lo ọjọ́ ìbí mi, àwọn ọjọ́ kìn-ín, oṣù karùn-ún ni gbogbo ọjọ́ ìbí mi. Ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tó, ṣé koko tó dára sí mi nítorí pé ó jẹ́ ọjọ́ ìbí mi ṣà. Mo máa ń, àkọ́kọ́ ni pé inú mi máa dùn láti rí ọjọ́ yẹn. Ní iwọ̀n ìgbà kú ìgbà tí àwọn ọjọ́ yẹn bá ti ń bọ̀ lọ́nà, ọkàn mi máa ń balẹ̀ láti rí àwọn ọjọ́ yẹn. Wọ́n jẹ́ àwọn ọ́jọ̀ tí mo máa ń fojú sọ́nà láti rí. Kí ọjọ́ yẹn tó dé, màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run péè kó fún mi lóre òfẹ̀ láti jẹ́ kí àwọn ọjọ́ yẹn wá sí ìmuṣẹ́. Bákan náà, mo máa ń ṣe ètò bóyá mo fẹ́ lọ sí fún programme ní church ni o àbí mo fẹ́ ṣeré jáde àbí mo kàn fẹ́ fi ọjọ́ yẹn wà nílé kí nǹkan, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kín njẹ́ oúnjẹ gidi kín sì wà ní àlàáfíà àbí kí inú mi dùn boya àwọn ọmọ mi wá ń tò sí mi àbí ọkọ mi ká ṣeré ká, ká enjoy ara wa. Ǹwọ̀n bà owó tí bàá rí lọ́wọ́ mi, màá wa àwọn nnkan kàn rà torí pé lọ́jọ́ yẹn mo fún àwọn èèyàn tó wá ni àgbègbè mi ní nǹkan tó dára jẹ, ṣe tá bá rí owo ṣe cake, bí cake obá sí yọ, àwọn oúnjẹ tó bá dára tó yọ ni mo máa ń lò. Nnkan tó já ju ni pé ọjọ́ yẹn mo máa ń, inú mi máa ń dùn, máa ń nílò láti gbàdúrà láti wá ojú Ọlọ́run láti wá àwọn tí mo lè ṣe lóre inú ọjọ́ yẹn, àwọn tí mo lè ṣe láànú, mo lè ṣe lóre. Mo n máa ń lo ọjọ́ ìbí mi, títí ọjọ́ yẹn, ọjọ́ throughout ọ̀jọ́ yẹn inú mi máa dùn dẹ́ layọ́.

Ah, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. Mo nífẹ̀ẹ́ sí láti máa lọ sí etí òkun, kí lọgbàá fẹ́, o lè rí lifestyle. Pàtàkì tí èèyàn bá ti wá kó gbogbo àwọn ẹbí rẹ̀ lọ́wọ́, màá kó àwọn ẹbí mi lọ́wọ́. Pàtàkì tí màá kó àwọn ẹbí mi lọ́wọ́ lọ ṣeré, lọ ka enjoy ara wa, à kọ́n fẹ́ wo ìrírí ayé, ká wo bí Ọlọ́run ṣe dá ohun gbogbo tó fún gbogbo ṣe, ṣe dá ohun gbogbo, ìwọ̀ráyẹ, ṣe ká wọ́n ni ènìyàn. So, o mo fẹ́ràn láti máa lọ sí etí òkun dáadáa. Àwọn ọ̀rẹ́, àwọn family, àwọn erinbàjẹ́ ọ̀rẹ́ ká kan nice time láti lọ. Wọ́n máa ń fi ọ-- tó wá tó ń kẹ́kọ̀ọ́ kí èèyàn bá lẹ̀, wá lá láfiá, wá ronú, àwọn ohun mèremère tí Ọlọ́run dá. Oríṣìíríṣìí àwẹ̀ ló máa wà lọ́gbà. Ká tún fi mọ àwọn ènìyàn, bí oríṣiríṣi tí Ọlọhun dá àti ìṣẹ̀dá rẹ, bí ohun gbogbo ṣe ń lọ lẹ́sẹ lẹ́sẹ. Mo fẹ́ràn láti máa lọ. Hmm, àwọn èèyàn máa bá àwọn ẹbí ẹ lọ, bá àwọn ọ̀rẹ́ ẹ lọ ká ṣeré, ká, ká ṣeré, ká sọ̀rọ̀, ká bá ara wa ṣẹ́, ká fomi ṣeré, ká ṣe, ká, ká meet àwọn èèyàn, tún meet àwọn family lóríṣìíríṣìí, àwọn family mìíràn bẹ́ẹ̀. Ká nice time láti meet àwọn èèyàn bá ara wa ṣeré. Nígbà ibi tí èèyàn ti fẹ́ ìwà o jínà àbí ó, ó súnmọ́. Àǹfààní ni kí èèyàn ní, ní ore ọ̀fẹ́ tí ìwọ nífẹ̀ẹ́ sí. Ó fi lọ́wọ́, máa ṣeré ní etí òkun.

Ah! Mo mọ àwọn aládúgbò mi dáadáa, àwọn neighbor mi. Àwọn tí a jọ ń gbé ní aládúgbò yìí, mo mọ̀ wọ́n mo mawọn kan. Gbogbo wa náà kọ́ ni mo ṣe mọ̀, gbogbo awọ́n aládúgbò mi kọ́ ni mo mọ̀. Uhh mò ṣe ní ìfẹ́ àwọn aládúgbò mi torí pé ọ̀rọ̀ English kan sọ pé aládùn-- ọ̀rọ̀ Gẹ̀ẹ́sì kan sọ pé àwọn aládúgbò eyan gbogbo won kọ́ni ara ilé eyan àkọ́kọ́. Torí tí ọlọ́un maje ari òunkọ́un koṣẹlẹ̀ sí wa, tí anything bá ṣẹlẹ̀, àwọn aládúgbò yi ló máa kọ́ lé, eh, rally round ṣúgbà eyan, hm, láti rán yan lọ́wọ́. Bí mo ti rí kọ́ rí, torí pé nǹkan yẹn rí. Àwọn aládùúgbò ló máa ń kọ́ rescue ẹ̀, ẹ̀yin gbọdọ̀ ní, fẹ́ràn aládùúgbò rẹ, ó sì ní ìfẹ́ wọn dáadáa. À kí ra, ẹbí mi, Ṣọlá fìyà ni ẹ wá. Àwọn aládùúgbò mi kan ti yóò pé àti sanra wá di bí ẹbí. Àwọn ọmọ máa ń lọ síbẹ̀ lọ ṣeré, àwọn ọmọ tí wọ́n náà máa ń wá wá ṣeré. Ọjọ́ irú yẹn, èèyàn ti di aládùúgbò dáadáa tó ti mọ ara táà tí rí ọ̀nà ara wa. A bá ní, a bá nílò ǹkan tí a ò fẹ́ kó tó rí pé àwọn ẹbí yẹn, ẹbí yẹn lọ sí ọ̀nà jíjìn láti lọ gbà. At least àwọn tí a jó ń gbé yẹn, àwọn èèyàn máa ń kankan rí gẹ́gẹ́ bí ẹbí tó ṣe yàn láti lè bá yàn ṣe àwọn nǹkan ẹ. Torí pé yín wá sí wa pé àwọn family, àwọn ẹbí yẹn tó sì jìnà sílẹ̀. Ṣùgbọ́n at least aládùúgbò, aládùúgbò yẹn gangan, wọ́n yàtọ̀ sí àwọn tí ò ní, tí ò ní relationship láwọn aládùúgbò wọn táyé dé bá ṣẹlẹ̀. Ah! Ọwọ́ ara wọn náà wà báyẹn. Ó dára kí a ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn aládùúgbò wa.

Eh, ṣe mo máa ń lo ìbọwọ́? O depend. Tí mi ò bá ní ńǹkan tí mo fẹ́ lo ìbọwọ́ fún, mo ò nílò láti lò ó. Àní ìbọwọ́ pé oríṣiríṣi. Àwọn ìbọwọ́ kan wà tó jẹ pé ó ní nylon ni wọ́n, jẹ́ tí àwọn fẹ́ kó lẹ̀ dànù, àbí èèyàn fẹ́ ṣiṣẹ́ ọwọ́ iṣẹ́ kan tó ní ṣe pẹ̀lú kí ọwọ́ èèyàn mọ́. Wọn wa rí pé ọwọ́ yen omọ dáadáa, ó fọ ọwọ́ yen, ó wá fi ìbọwọ́ sí i, ìbọwọ́ bí àwọn nylon rọ́bà, nylon kó wá fi ọwọ́ sí tí wọ́n ba fẹ́ ṣe kó lè fiṣẹ́. To avoid cleaning escape to hell ni. Àwọn ìbọwọ́ mi tún wà, àwọn ìbọwọ́ mi tún wà tó tún, tó oun naa tún dáa, bo ya èèyàn ṣiṣẹ́ logba. Àwọn tó n wa kẹ̀kẹ́ maruwa báyìí, wọ́n lo ibọwọ́ torí ǹkan maṣínì ti wọn ń ṣe, ó ń ta wọn lọ́wọ́, tí wọ́n lọ ra ìbọwọ́ socks tí ó nípọn, hand socks tí ó nípọn tàbí hand glove tí ó nípọn. So ìbọwọ́ náà nìyẹn náà. Ìbọwọ́ lè wà ní aṣọ tàbí ní, ní, ẹ, ara. Àwọn tó ń ṣiṣẹ́ ni, àwọn dókítà, àwọn nọ́ọ̀sì tó ń ṣiṣẹ́ báyìí, àwọn yẹn ni wọ́n ni ìbọ́ lo ìbọwọ́ dáadáa lóòrèkóòrè torí iṣẹ́ wọn jó mọ́ ìbọ̀wọ dáadáa. So tí mi ò bá ní ǹkan tí mo fẹ́ ṣe tàbí mo ní iṣẹ́ kan ti mo fẹ́ ṣe lọ́wọ́ tàbí mo nílò ìbọwọ́ yẹn, mo kí ń lo ìbọwọ́. Igba tí n bá nílò rẹ̀, mo dándán kí ń lò ó.